Àkókò tí mo fẹ́ràn jù nínú ọjọ́, òun ni ago mẹ́wàá, ago mẹ́wàá alẹ́. Torí pé nígbà yìí ni ọrùn máa ń kún mi, ìgbà náà ni màá máa ń sùn. So àkókò tí mo níifẹ̀ jù jù nínú ọjọ́ òun ni ago mẹ́wàá. Ìgbà tí màá sùn lẹ́yingbà tí mo bá fi sìsẹ́ tàn látààro.

Lòtiitó lòdodo, eeyan ó mọ ǹnkan tí ń jẹ́ àkérú. So nígbà wo ni o kì ń gun ọkọ̀ àkérú? Mi rò bòyà mo tí gun ọkọ̀ àkérú rí, ìgún rí, ìgún ọkọ̀ àkérú rí so ìgún ọkọ̀ àkérú rí.

Bẹ́ẹ̀ni, mo níìfẹ̀ láti mọ kọ orin, nígbà tí, nígbà tí inú mi bá dùn, nígbà tí inú mi ò dùn, mo fẹ́ràn láti mọ gbọ́ orin àti láti mọ kọ orin. So mo fẹ́ràn láti mọ kọ orin, mo fẹ́ràn láti mọ kọ orin púpọ̀. Leyin nígbà, nígbà tí inú mi ò bá dun tí ní nkankọ̀ọ́, àbí tí mo bá ń ṣiṣẹ́ lọ́wo, mo fẹ́ràn áti mọ gbọ́ orin, mo fẹ́ràn láti mọ kọ ọkọ.

Àwon nnkan tí máa n wà nínú àpò owó mi, owó pípọ̀ náà ni, owó tó wà nínú àpò mi ò tó, so màá wá owó pípọ̀ láti fi kún owó tó wà nínú àpò owó mi, so mò ń fẹ́ owó pípọ̀, owó pípọ̀, owó pípọ̀, fẹ́ fi kún owó tó wà nínú àpò owó mi already.

Bẹ́ẹ̀ni, èmi mọ kẹ̀kẹ́ wà gan-an, ṣùgbọ́n mo mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́, mo lè wa kẹ̀kẹ́ dáadáa. Mo lè wa kẹ̀kẹ́ dáadáa, mo mọ̀ bí wọ́n ṣe ń gun kẹ̀kẹ́, mo mọ̀ bí wọ́n ṣe ń wa kẹ̀kẹ́. Gbogbo ọjọ́, mo máa ń wa kẹ̀kẹ́. Èmi gan ni mo kọ́ ara mi bí wọ́n ṣe ń wa kẹ̀kẹ́. Ṣùgbọ́n mo mọ̀ bí wọ́n ṣe ń gun kẹ̀kẹ́, mo mọ̀ bí wọ́n ṣe ń wa kẹ̀kẹ́ fún mi.

Nǹkan tí ẹ̀ ń bímí lẹ̀rẹ ni báwo ni ó ṣe mọ̀ nígbà àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ ṣíṣe. N mọ̀ ńkẹ́ tí màá sọ sí ilé rẹ, n mọ̀ ńkẹ́ tí màá sọ, n mọ èsì tí màá fún un. So torí pé ehn, ehn, ehn understanding, n gbọ́ ǹkan tí ẹ̀ ń, ko yé mi, ǹkan tí ẹ̀ ń bímílẹ̀ rẹ ò fi bẹ́ẹ̀ yé mi di gan.

Ah, ẹ̀fọ́ tí mo fẹ́ràn tí mo ń jẹ ju òun ni ẹ̀fọ́ rírò, ẹ̀fọ́ rírò àti ìyàn. Nǹkan tí mo fẹ́ràn, ẹ̀fọ́ tí mo fẹ́ràn jù nù, ẹ̀fọ́ rírò tí wọ́n fi irú sí, tí wọ́n fi epo pupa sí, òun ni mo fẹ́ràn àti mọ jẹ ju.

Rárá, ìn ni okọ̀, ìn ni ọkọ̀ kankan lásìkò yìí. Ǹkan ti mó ni ní kẹ̀kẹ́, kẹ̀kẹ́ ni mó wà lọ. Mi o ni owó àti ra ọ̀kọ̀ níìsín báyìí ko si owo láti ra ọkọ̀ níìsín. Mi o ni ọkọ̀, mi oni ọkọ̀ kankan.

Èmi e fi bẹ lọ ipàdé, ìn ni ipàdé kankan lọ́sẹ̀, ìní pàdé kankan lọ́sẹ̀, torí pé èmi e lọ ipàdé, ìn ti wọ ẹgbẹ́ kankan ti wọn pe mi wá ìpàdé, so ko sójọ́ kankan, èmi e lọ pàdé, ìn ni pàdé kankan tí mò ń lọ lọ́sẹ̀. Ìní ìpàdé kankan tí mò ń lọ lọ́sẹ̀.

Rárá, èmi ẹ kì ń wò, èmi ẹ kì ń wò rárá. Torí pé n mo nípa re, n mo nípa re, so èmi ẹ ò wò, èmi ẹ ò wò, èmi ẹ ò wò rárá àti ara. Èmi ẹ ò wò, ṣé o mọ wò ìgbà wò? Ṣé o mọ wò ìgbà wò? Ìbéèrè yìí ti, ìbéèrè yìí kọja oye mi o, ṣé o mọ̀ wò ìgbà wò? Yẹ, mò mọ wò, mò mọ wò, mò mọ wò, mò mọ wò ìgbà táa wà, mò mọ wò ìgbà, mò mọ wò.

Rárá, èmi kí n, èmi kí n tẹ̀lé òfin ìyàrá ọkọ. Rárá, mi tí dánwò rí. So èmi kí n tẹ̀lé òfin ìyàrá ọkọ. Èmi kí n tẹ̀lé òfin. Rárá, èmi kí n tẹ̀lé òfin.

Ló ti tọ́ lóòdòdó, ìgbà ọmọdé mi tí mo rántí jù, òun ni ìgbà tí mo máa ń ṣeré káàkiri àdúgbò. Ìgbà tí mo rántí jù ni ìgbà tí emi atàwọn ọ̀rẹ́ mi àtàwọn ará àdúgbò, àwọn kéékèèké àdúgbò táa jọ máa ń ṣeré papọ̀. Ìgbà náà bí mo wa se rántí gan, a máa ń gbé tire machine, a fi máa ń, a fi máa ń ṣeré káàkiri àdúgbò. Ikan lásán tí mo mo ti mo rántí jù nígbà mọwa n kéékèèré mi, eré tí mo máa ń ṣe káàkiri àdúgbò pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi awon tí mo n wà ládùúgbò.

Ìgbà mélòó ni o máa ń fún ni ló wẹ̀? Ìgbà mélòó ni o máa ná ló fún re lójoojúmọ́? Mimọ̀ boya èmí ni mimọ Yorùbá ká dáadáa o. Ọ, ìdán, àń, ìdánwò tẹ̀bí mi léèrè yìí hìn fíbẹ̀, kó yé mi dáadáa, ko yé mi dáadáa sún. Ìdánwò náà ò yé mi dáadáa.

So, ti n bá gbọ́ yin ye dáadáa, ẹn sọ pé báwo ni o ṣe ń gbá àárọ̀ ọkàn rẹ. Do-- a, ìbéèrè yìí o ṣe bí ẹ ye mí dáadáa, bọ́ bí mo ṣe ń pàárọ̀ ọkàn mi, a, tinu bá ń bí mi lọ́wọ, a, tinu bá ń bí mi lọ́wọ, màá wà bí emi nìkan ó se dá wà só. Té mi nìkan bá dá wà, màá le è fíbẹ̀ ronú dáadáa, màá le ronú dáadáa, ọpọ́n màá sì mọ igbesẹ tí màá gbé lásiko to ẹ ti ń gbé. So bí mo ṣe ń pàárọ̀ ọkàn mi ni mo máa ń fẹ́ràn tí mo wà, mo máa ń fẹ́ràn tí mo wà lé mi nìkan, so màá le jókòó dáadáa, màá le ronú, màá le ronú jinlẹ̀ dáadáa.

Bẹ́ẹ̀ni etí mi dára gidi gan. Mo máa ń gbọ́ràn dáadáa. Etí mi ọ̀dùn mi, etí mi ọ̀dùn mi. Mo máa ń gbọ́ràn dáadáa so etí mi dára gidi gan. È ní, è ní ear problem. Etí mi dáadáa, mo má ń gbọ́ràn dáadáa.

So ìbéèrè bí mo se ń múra, mo màá n múra dáadáa. Màá mọ asọ tí mọ fẹ́ràn atí mo wọ̀ jù ni asọ asọ funfun. Màá mọ fẹ́ràn atí mọ wọ asọ funfun. So màá wọ asọ funfun pẹ̀lú bàtà dúdú, kì í se bàtà dúdú, bàtà dúdú tó dùn wò àti fìlà. Màá jẹ, mo màá n jẹ fìlà mi sí ọ̀tún. Mo màá n jẹ fìlà mi sí ọ̀tún. So mo fẹ́ràn atí mọ wọ asọ funfun, bàtà dúdú àti fìlà ìdílẹ tó ba asọ náà mú. Fìlà, fìlà dúdú sharp, fìlà dúdú.

Nígbà wo lèmi kí ń lo ọwọ́ ẹ̀yìn? Èmi i lo ọwọ́ ẹ̀yìn, ọwọ́ ẹ̀yìn ì ṣe é lò, ọwọ́ ẹ̀yìn ì ṣe é lò. À fi nígbà tí mo, ìgbà tí èmi mọ̀ pé èèyàn máa ń lo ọwọ́ ẹ̀yìn ni, tí inú ń bá bí ènìyàn to bá fẹ́ fún, to bá fẹ́ fún èèyàn n gbajú, igba naa leeyàn máa ń lo ọwọ́ ẹ̀yìn. Àmọ́ n fọwọ́ ẹ̀yìn ṣe nǹkankan. A fọwọ́ wájú, ọwọ́ wájú máa ń mọ̀, máa ń fín, ọwọ́ wá jú máa ń mọ̀ tí wọn ń lò jù, àmọ́ ọwọ́ ẹ̀yìn n ò fọwọ́ ẹ̀yìn ṣe nǹkankan. So èmi e lo ọwọ́ ẹ̀yìn mi rárá, èmi ò e lo ọwọ́ ẹ̀yìn, èmi ò lo ọwọ́ ẹ̀yìn mi fún nǹkankan.

Ǹkan tẹ ń bí mi léèrè tí ń bá gbọ́ yin ye, ẹ ń sọ pé ṣé mo máa ń rántí ara mi, pé mi ò mọ ǹkan ti ara mi jẹ́ ara mi mọ̀, bẹ́ẹ̀ni mo ma rántí ara mi púpọ̀. Mi e gbàgbé ara mi o, àfẹni tí bá ń mú ọtí ni ma ń gbàgbé ara rẹ̀, èmi e sì mu ọtí, so mo má ń rántí ara mi dáadáa, ní gbogbo ọjọ́ ayé mi.

Tí n bá gbọ́ yin yẹn, ẹ ń sọ pé nígbà wò ní èmi kí ń lọ sí ìsẹ́jú ọdẹ? Mo mọ bo ya n gbọ́, n gbọ́ ìbéèrè yìí dáadáa kò yé mi gidi gan. Ìbéèrè náà ò yé mi gidi gan, ṣugbon tó bá dára tí ẹ bá tún bími leere kún na to ri tó yé mi dáadáa.

Rárá, ì ń fẹ́ràn, ì ń fẹ́ràn ìta, ì ń fẹ́ràn-- rárá, mi ò fẹ́ràn iṣẹ́ ìta gbangba rárá. Mo fẹ́ràn áti máa ń ṣiṣẹ́ ní ibi tí ojú ò bá pọ̀, ibi tó ojú ò pọ̀ sí, mo fẹ́ràn láti máa ń ṣiṣẹ́ bẹ́ẹ́ torí pé màá le fi gbogbo ara sí, màá le fi taratara sí. Àmọ́ mo máa ń ṣiṣẹ́ níta gbogbo táwò ní ń kọjá tí wọ́n ń kọjá lọ́tùn àtòsí. Like, like, èin ní lè, èin ní lè kó, kó ojúmọ́ iṣẹ́ tí mo fẹ́ ṣe. Ah, distraction ò pọ̀ jù. So, ì fẹ́ràn áti máa ń ṣiṣẹ́ níta gbangba. Mo fẹ́ràn ibi tí èmi nìkan bá le wà, kí mo dá wà. So, màá le kó ojúmọ́ iṣẹ́ tí mo ń ṣe dáadáa.

Ibéèrè tí e bẹ̀erẹ̀ yìí kò fi bẹ́ẹ̀ yẹ mi dáadáa o. Nígbà wọ ni ọ́ máa ń fa Ifa wò le ń sọ? Kò fi bẹ́ẹ̀ yẹ mi gidi gan. Òtítọ́ ibẹ̀ ni, ìbẹ̀erẹ̀ yìí ò fi bẹ́ẹ̀ yẹ mi gidi gan. So, ìmọ̀ èsì wo ni màá fún yi?

Kí bá gbọ́ yin ye dáadáa, ẹ sọ pé báwo ni màá ṣé máa ń rí lílọ àkókò nígbà tí mo bá ń wà ní nígbà tí mo bá ń wà inú ìlà. Èmi ò mọ̀ nǹkan tí là jẹ o. Èmi ò mọ̀ nǹkan tí là jẹ. Àwọn báwo ni màá ṣé máa ń rí lílọ àkókò tí ìbéèrè náà bá fi bẹ́ẹ̀ yemi dáadáa. Ǹkan temi mọ̀ ni pé tí ènìyàn bá ń ṣe ǹkan tí ènìyàn fẹ́ràn jù gidigan, àkókò máa ń fi bẹ́ẹ̀ ń sáré ju ìgbà tí ènìyàn bá ń ṣe ǹkan tí ènìyàn ò fẹ́ràn lọ. So tí mo bá ṣe ǹkan tí mo fẹ́ràn jù, àkókò máa ń sáré lọ́dọ̀ mi. Ke se pe máa ń sáré bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o. Lọ́dọ̀ mi, ì máa ń sáré ju ìgbà tèmi bá ṣe ǹkan tí mo fẹ́ràn gidigan.

Kosí ìgbà kankan tí èmi jì í four o. Tòsí ìgbà kankan tí èmi kì í fọ̀. So, ìgbà tí mo bá fọ̀ ni màá fọ̀. So, ìgbà tí mò ń sùn, irò, ṣá, atọ̀dọ̀ mi ni, atọ̀dọ̀ mi ṣá. Èsì ọ̀dọ̀ ni, ìgbà tí èmi máa fọ̀ ni máa n fọ̀. Àmọ́ ìgbà tí èmi bá fọ̀, ìgbà tí n bá fẹ́ fọ̀, èmi ò ní fọ̀ o.

Bí mo ṣe máa ń tọrọ àforíjìn, tí èmi bá fi lè ṣẹ èèyàn, màá kúnlẹ̀ bẹ ẹni náà ni sa bi, bí ẹ̀ṣẹ̀ náà bá ṣe le tó bẹ́ẹ̀ náà ni ma ṣe tọrọ àforíjì sí. Tó bá ṣe pé ẹ̀ṣẹ̀ tó ga gidi gan ni, èmi ma, èmi ma, èmi ma ń, èmi máa ń farabalẹ̀. Ma pè ẹnití mo ma pè yóò lè bẹ ẹni náà tí ẹni ò le, tí ẹni ò le gbọ́rọ̀ sí lẹ́nu. Òhun ni màá pè then, màá wá tọrọ foro ìdáríjì lode ẹni náà. Màá bẹ ẹni náà, màá bẹ bẹ, bẹ, bẹ, bẹ. Ma tún bùn lẹ́bùn gan. Màá bùn lẹ́bùn torí tó bá file yọ́nú sí mi, tó bá file, tó bá file, tó bá file dáríjìn ẹ̀ṣẹ̀ tí mo bá file ṣẹ.

Tí mo bá gbọ́ yín ye dáadáa, ẹ ní pé báwo ni mo ṣe máa ń fojú àsìkò ìparí iṣẹ́? Ìbéèrè yìí ò yé mi o. Mi ò ní parọ́ tàn yín. Ìbéèrè yìí ò ye mi rárá àti rara so n mọ bí máa ṣe, n mọ bí máa ṣe dáhùn ìbéèrè tí ẹ béèrè yìí lọ́wọ́ mi ìmọ̀ bí má ṣe dáhùn.

Kí ni ẹ̀tọ́ mi fún ìparí ọ̀ṣẹ̀? Èmi ò ní ẹ̀tọ́ kankan o. Èmi ò ní ẹ̀tọ́. Koṣẹ́ ẹni kankan, èmi ní ẹ̀tọ́ kankan, èmi ní ẹ̀tọ́ kankan tí mo ń gbà lọ́dọ̀ ẹni kankan tí ìparí ọ̀ṣẹ̀ bá lè ṣe ṣú. Mi ò ní ẹ̀tọ́ kankan t'ori wípé mi ò ṣíṣe lábé èèyàn kánkán èmi máa ń dá wa ni mo máà ń dá ṣíṣe. Èmi ní ẹ̀yàn kankan tí ń fún mi ní owó tó ṣe bá parí ṣú, èmi ní ẹ̀tọ́ kankan lọ́dọ̀ ẹnì kankan tó ṣe bá lè parí.

Ẹni pé báwo ni o ṣe máa rí ìpèsè àwọn ohun ohun ìlú? Èmi ò mọ̀, èmi ò mọ̀, kí ni o fẹ́ sọ gan? Èmi ò mọ̀, èmi ò mọ̀ answer tí máa fún un yín, èmi ò mọ̀ nkan tí máa sọ̀ sí, torí pé ìbéèrè náà kò yé mi dáadáa, ṣo n mọ èsì tí máa fún un yín.

Bẹ́ẹ̀ni, mo ti rí ọkọ̀ ojú ìrìn rí, mo ti rí rí. Ṣé o ti rí bẹ́ẹ̀ ni ọkọ̀? Mo ti rí rí, àmọ́ ah ìbéèrè yìí ò yẹ mí, kò ye mí, kò ye mí kankan.

Ah! Èmi ò ní àwọn èrò ọlọ́jọ́gbà ní ilé mi o, èmi nìkan mo ń dá gbé. So, èmi ní èrò kankan lé, èmi nìkan mo ń dá gbé, èmi nìkan mo dá wà. So, kò sí èrò ọlọ́jọ́gbọ́n kankan níbi tí mò ń gbé, èmi nìkan mo wà níbẹ̀. Kò s'ẹ́ni kankan tí ń gbé pẹ̀lú mi. Kò sí èrò ọlọ́jọ́gbọ́n kankan ní ilé báyìí.

Ẹ ní pé báwo ni ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ rẹ? Mi ò ní olórí iṣẹ́ kankan o, bi mo se so tẹ́lẹ̀, èmi nìkan máa ń, n ṣiṣẹ́ kankan lábẹ́ ẹ̀yàn kankan. Mo ṣiṣẹ́, n ṣiṣẹ́ lábẹ́ ẹ̀yàn kankan, èmi mo ń dá ṣiṣẹ́, èmi mo ń dá ṣiṣẹ́ mi só. N ṣiṣẹ́ lábẹ́ ẹ̀yàn kankan, èmi ni ọ̀gá, èmi ni ọ̀gá ara mi, èmi ni olórí ara mi. Kò sí ẹ̀yàn kankan tí mò ń, kò sí ẹ̀yàn kankan tí mò ń ṣiṣẹ́ ní abẹ́ rẹ. So èmi nìkan mó ń dá ṣiṣẹ́

Mi ò mọ̀ nǹkan tí ọjà àgbò n jẹ́ ọ. Mi ò mọ̀ nǹkan tí ọjà àgbo jẹ́, so mi ò lè sọ bóyá é má di ọjà àgbo, mú tí mo bá lè wà nínú ọkọ̀ àbí tí n bá sinu ọkọ̀ torí pé mi ò mọ̀ nǹkan tí ọjà àgbo jẹ́.

Erè ìdárayá tí mo máa ń fẹ́ràn jù ni eré tí bá máa ń pa yan lẹ́ẹ̀rín, eré tí ẹ̀yan máa ń ro, tí ẹ̀yan máa ń wò, tí ẹrin ó sì máa ń pa yan láti sẹ́sẹ bẹ̀rẹ̀ títí di ìparí. Níbo eré tí mo máa ń fẹ́ràn jù lọ, eré tí mo fẹ́ràn jù lọ. So eré tí mo máa ń fẹ́ràn jù, òun ni eré tí bá máa ń pa yẹn lẹ́ẹ̀rín láti sẹ́sẹ bẹ̀rẹ̀ títí di ìparí.

Bẹ́ẹ̀ni o, èmi máa ń ṣe ìgbéjáde níbi iṣẹ́. Gbogbo ìgbà tí iṣẹ́ bá lè jọ bí i ó ti sú ni, tàbí ìgbà tí iṣẹ́ ò bá dùn ṣe, mo máa ń fi bẹ́ẹ̀ jáde só. Tí mo bá lè jáde lọ ibi tí mo fẹ́ jáde lọ, màá lè ronú dáadáa, máa de. Mo máa ń ṣe ìgbéjáde níbi iṣẹ́, mo máa ń ṣe ìgbéjáde níbi iṣẹ́. Torí pé nígbà mìíràn, iṣẹ́ máa ń sú eyan ṣe, so ó jáde lọ, ó lọ se nkàn mí, tó bá le se nkan mí, eleyii yóò jẹ́ dáadáa, yóò fún un ní ìdárayá. Tó bá le padà wọ ibi iṣẹ́ padà, iṣẹ́ náà ò lè dùn fún un láti ṣe tan.

Oúnjẹ te mi máa ń fẹ́ràn láti jẹ jù lọ́sàn òun ni ẹ̀wà, ẹ̀wà àti búrẹ́dì. Oúnjẹ te mi máa ń fẹ́ràn jù láti jẹ lọ́sàn òun, ẹ̀wà àti búgàn àti omi, omi pípọ̀. Ẹ̀ẹ̀ mẹ́teta yìí ni mo máa ń fẹ́ràn láti jẹ jù dáadáa. Oúnjẹ tí o wà dí ikùn mi mú, tí o yóò yọ mi dáadáa, òun mo máa ń fẹ́ràn áti jẹ jù lọ́sàn.

Bí mo ṣe máa ń jí l’òwúrò ni bí mo bá ti lè dìde báì, bí mo ṣe dìde báì báì, màá kọ́kọ́ dúpẹ́ lọ́dọ̀ Eledùa to dá mi náà, màá kọ́kọ́ ṣá adúà láàrọ̀ kùtùkùtù kin tò se nǹkan mìíràn. Leyin ígbà tí mo bá lè gba àdúrà mi tán, òhun ni màá wa jókòó, màá wa ṣe iṣẹ́ tí mo mọ̀ pé mo ní láti ṣe kín tó jáde lọ. Òun máa bẹ̀rẹ̀ sí ní mú ẹsẹ̀, àmọ́ nǹkan tí mo máa fẹ́ràn láti ṣe jù láàárọ̀ kùtùkùtù ní òwúrò, òun ni kí n kọ́kọ́ gbàdúrà sí Olódù náà nítòsí nǹkan mìíràn.

Bí mo ṣe máa ń rántí àwọn àdéhùn mi, tọ, mo máa ń jẹ́ tí àdéhùn tí àdéhùn tí mo bá lè ṣe fún ènìyàn, mo máa ń jẹ́ tó wà lọ́kàn mi ní gbogbo ìgbà. Ìgbà tí mo bá sì lè gbàgbé, maa n mo máa ń sọ fún ẹni tí mo ṣe àdéhùn fún pé tó máa ń ràn mí létí ní gbogbo ìgbà. Gbogbo ìgbà tí mo bá fi lè gbàgbé, tẹ́ eni náà tó ràn mí létí. So bí mo ṣe máa ń lọ s'àdéhùn mi ni a àdéhùn mi ni mo máa ń jẹ́ tó wà lọ́kàn mi ní gbogbo ìgbà. Ìgbà tí mo a bá sì lè gbàgbé, màá ṣe ẹni tí mo ṣe àdéhùn fún. Kintó gbàgbé ni o má jẹ ẹni tí ma, ẹni tí ma ṣe àdéhùn sí, màá sọ fún pé tó ń ràn mí létí ní gbogbo ìgbà tó oun máa ro pe mo tí gbàgbé àdéhùn tí mo ṣe fún.

Kíni tí mo máa ń ṣe kí n tó lọ sun ọ̀un ni. Mo kọ́kọ́ máa ń jẹ ounje náà ele'i ni láàkọ́kọ́. Lẹ́ẹ̀kejì, lẹ́yìn ìgbà tí mo bá je ounje tán, mà á mú fóònù mi, mà á fi ṣeré, mà á wò, mà á wò, àń, eré tí mo bá fẹ́ máa wò, mà á wò dáadáa tí eleyi bá ti sun mi wò. Mà á gbàdúrà sí Oledua mà á gbàdúrà, mà á gbàdúrà fún kí ń sun re, kí n jíire. Lẹ́yìn ti mo ba wá ti gbàdúrà fún tán, then mà á lọ sùn. So nnkan mó máa ń ṣe kí n tó sùn, nnkan mó máa ń ṣe kí n tó sùn, àkọ́kọ́ jẹun ná, mà á wò eré, eré dárayà lórí fóònù mi, then mà wá gbàdúrà kí n tó lọ sùn. Nnkan mẹ́tẹ́ẹ̀ta tí mo máa ń ṣe ní gbogbo igba.

Ẹ ní pé ọjọ́ mélòó ni mò ń ṣe fún ìsinmi lọ́dọọdún? Ọdún tí èmi bá le sinmi, òhun ni ọjọ́ àlàmísì, that is ọjọ́ Sunday. Ọ̀hun lo ọjọ́ tí mo máa ń sinmi lọ́dọọdún. So, tẹ bá le dá gbogbo ẹsẹ̀ pọ̀, ọs-- àlàmísì mélòó là ní lọ́dún kan? Bó bá le kó gbogbo ẹ pọ̀, ọdún tí èmi fi máa ń sinmi lọ́dọọdún náà. So ọjọ́ àlàmísì nìkan ni a máa ń s-- ní gbogbo ọ̀sẹ̀, ọjọ́, ọjọ́ àlàmísì nìkan ni a máa ń sinmi. So tí ẹ ò bá le dá gbogbo ẹ pọ̀ lọ́dọọdún, ẹ mọ ọjọ́ mélòó mo máa ń sinmi.

Bémi ṣe máa ń tọ́jú nǹkan mi nìyẹn, ìbéèrè yìí, ìbéèrè yìí púpọ̀, ó depend lórí nǹkan tí ẹeyan sọ pé mo máa tọ́jú. Tó bá jẹ́ pé nǹkan mi tí mo mo rà bíi aṣọ, bí mo ṣe máa tọ́jú aṣọ mi ni màá gbé pamọ́. Nibí tí mo mọ̀ pé ojú ò ní ká, nibí tójú ò ní tí rí, nibí tójú ò ní tí rí òun, màá máa tọ́jú nǹkan mi ṣi oh. So mo mọ̀ pé t' ojú ó bá rí, t' ojú ó bá ká, kò sí ẹnì kankan tí ó lè wa, tí ó lè wa mu láì béèrè, láì bi, ṣe bemí ni mo mọ̀ bí tó wà, mo ṣì rí. So màá máa gbé nǹkan mi pa mọ́ níbi tí mo mọ̀ pé ẹ̀eyàn kankan ò lè ronú sí ibẹ̀ ni màá gbé nǹkan pa, nǹkan ti te mi pa mọ́ sí i. Bí mo ṣe máa tọ́jú nǹkan mi ni. Ibí tí mo mọ̀ pé ojú ò ní rí, ojú ò ní ká ibẹ̀ ni mo máa ń, ibẹ̀ ni èmi sì máa tọ́jú nǹkan mi.

Mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn áti máa ya ìyàwóran. Mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn rẹ̀ rárá torí pé, màá ma rí pé bí mo ṣe máa ń wo ara mi lórí dígí láti tí mo rọ, mó ṣe máa wo ara mi lórí dígí, tẹ́ sé bẹ́ẹ̀ mó ṣe máa rí ara mi lórí camera. So mi ò fẹ́ràn láti máa ya ìyàwó náà kankan. Mi ò fẹ́ràn rẹ̀.

Ẹni pé sì mọ máa ń se ìtọ́jú àwọn ọjà. Mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà ba wo? Ẹn, tí mo bá wà lọ́jà, màá máa ń se ìtọ́jú rẹ̀. Máa kókó gba ilẹ̀ tí, tí gbogbo ẹbí, everywhere bá dẹ́tí, màá mọ̀ ọ́n, màá gba lẹ̀. Màá nu everywhere nù. Bí emi ṣe máa ń ṣe ìtọ́jú ọjà nù. Tí gbogbo ẹ bá dẹ́tí, màá gba gbogbo ilẹ̀ tán. Má sì nu nǹkan tó bá dẹ́tí. Ǹkan tí eku bá leku, màá nu gbogbo ẹ̀. Bí mi ṣe ń ṣe ìtọ́jú ọjà nù.

Ẹni pé báwo ni mò ń ṣe máa rántí àwọn ọ̀rọ̀ àsìnà mi? Bí mò ṣe máa rántí rẹ̀ ni, mò máa ń kọ́lẹ̀, mò máa ń kọ́lẹ̀ gbogbo ọ̀rọ̀ tí àsìnà mi bá lè sọ fún mi. Wọn ò le mi máa ń kọ́lẹ̀ só èyí ni lè gba gbín. Mò máa ń kọ gbogbo ẹ̀ lẹ̀ ni o. Mò ń kọ́lẹ̀. Ẹ wá fi lè kọ́lẹ̀, mi ò lè gba gbín láíláí.

Rárá o, èmi kìí wọ iborùn, torí pé ọkùnrin ni mí, ọkùnrin é wọ iborùn. Fìlà lọ̀kunrin máa ń wọ, tó bá pè óbírin ní mí ni, má sọbírin mo ń wọ iborùn, bọ̀ ọ̀kunrin ni mí, so fìlà lásán lè mí máa ń wọ, èmi kìí wọ iborùn kankan.

Bẹ́wni o, mo máa ń bi ẹni tí mo mọ̀ pé ó mọ oúnjẹ sè dáadáa. Mo máa ń bi wọ́n léèrè. Bí wọ́n ṣe ń sè oúnjẹ torí pé èmi ò mọ̀ bí mo ṣe ń sè oúnjẹ o. N kò mọ̀ bí mo ṣe ń sè oúnjẹ, n mọ̀ bí mo ṣe ń sè oúnjẹ sọ. Gbogbo ìgbà tí mo bá fẹ́ sè oúnjẹ, màá ń bi ẹni tí mo mọ̀ pé ó mọ oúnjẹ sè dáadáa. Mo máa ń bi wọ́n léèrè. Báwo ni màá ṣe sè o? Igbẹ́sẹ̀ wo ni màá gbé tí màá fi sè oúnjẹ náà tí ó fi lè dùn dáadáa?

Ibèèré yóò yé mi dáadáa o. Kí ni ẹ́ mean pé ìsọ̀ wo ni mo fẹ́ràn oúnjẹ jù? Mi ò mọ̀ ikàn tí ìsọ̀ jẹ, àwọn tí o ba jẹ́ pé ẹran ni e bẹ̀rẹ́. Ẹran tí mo fẹ́ràn àti jẹ jù ohun ni ẹran, ẹran, ẹran akuya, ẹran akuya àti ẹran màálù. Ǹkan tí emi fẹ́ràn àti jẹ jù ni, ẹran tí mo nífẹ̀ẹ́ jù ni àti ẹran adìẹ.

Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni wọ́n ti kọ́ mi láti kékeré so mo mọ bí wón ṣe ń péja dáadáa, bí wón ṣe ń péja, bí wón ṣe ń péja dáadáa, mo mo ẹja pa dáadáa, mo mo ẹja pa. Wọ́n ti kọ́ mi, ọ̀rẹ́ mi ló kọ́ mi bí wón ṣe ń péja láti kékeré so àti gba to ti kọ́ mi bí mo ti mọ títí dí ìsìn.

Mi ò mọ̀ kán tí ìrura, ì mọ̀ kán tí ìturarí jẹ́ o. Mi ò mọ̀ bí màmá, bọ́yá màmá fi ìturarí àbí èmi ó fi, bẹ́ẹ̀ èmi lò ìturarí. Ì mọ̀, bẹ́ẹ̀ e mi ò mọ̀ kan tó jẹ́.

Ẹ ní pé èdè wo ni mí fẹ́ kọ́? Èdè tí mo fẹ́ kọ́ ni èdè gẹ̀ẹ́sì. That English èdè tí mo fẹ́ kọ́ nìyẹn. Mo fẹ́ràn èdè náà púpọ̀. Mo fẹ́ máa sọ bí àwọn olóyìnbo ṣe máa ń sọ ọ́. Ṣé èdè gẹ̀ẹ́sì ni mí fẹ́ kọ́?

Bí mo ṣe máa ń dáàbò bo nǹkan mi tí ẹ tètè tán, òun ni pé èmi ń sọ fún èèyàn kankan tí mbá fẹ́ tí nkan mi tí mò bá fẹ́ dáàbò ǹkan mi tí mio fẹ́ kó tètè tán, èmi ń sọ fún èèyàn ká, èmi ń sọ ká, èmi e fi, “Ẹ́n, màá ju tẹ́ ẹ bí èmi nìkan ni mo mọ̀ nípa nǹkan tí mo fẹ́ gbé pamọ́.” Torí pé tí ẹ̀yin bá mọ̀ ọ́ ṣé, wọ́n lè gbá mi sọ̀rọ̀ tí ó yí òye mi padà. Ẹ̀mi nìkan mo máa mọ̀ bí mo ṣe máa ń dáàbò bo nǹkan mi.

Mi ò gbọ́ dáadáa. Ẹnipe sì ò mọ́ ra nǹkan lórí ẹ́ńtánẹ́tì. Mi ò gbọ́ ede náà dáadáa o. Ẹ̀yin, ìbéèrè tí ẹ bèèrè yìí ò yé mi dáadáa tó yé mi. Ìbéèrè náà ò yé mi.

A! Ìbéèrè yìí ga pípọ́n. Bẹ́ẹ̀ni, mọ̀ mọ́ fẹ́ràn àti pín oúnjẹ mi. Tí ẹni tó bá wà lẹ́gbẹ̀ẹ́ mi kò bá ti jẹ nkankan, mọ̀ mọ́ fẹ́ràn àti yọ nínú oúnjẹ mi kí n fi ràn lọ́wọ́ torí pé tí ènìyàn bá jẹ oúnjẹ, tí ènìyàn tó wà ní ẹ̀gbẹ́ rẹ ò bá jẹ, ìní èédú, ìní èé dún n sí nkán tí ènìyàn bá n jẹ lọ́wọ́, mọ̀ mọ́ fẹ́ràn àti pín oúnjẹ tí mo bá n jẹ.

Idánwò ìbéèrè yìí ò yẹ́ mi o. Ìbéèrè yìí ò yẹ́ mi rárá. Taní pé sé ò ní káàdì ìṣe? Ìbéèrè náà ò fi bee ye mi mimọ̀ bóyá èmi ni pẹ́ bóse ye kí n pè pọ̀. Ìbéèrè náà ò yẹ́ mi, tò yẹ́ mi.

Ibeere yín ni òye mi. Hin mọ̀ nkan tí àgbàla ojọ ń jẹ́ hin mọ̀ mi ò gbọ́. Mo mọ̀ inú àwòrán ni mo ti ń gbọ́ àmọ́ èmi fúnra, fúnra rà mi, to yé mi, to yé mi. To hin, to ọ̀rọ̀ náà ò fi bẹ́ẹ̀ yé mi, to yé mi.

Ẹni pé wákàtí mélòó ni mo máa n wò ojú, ìbòjú lójoojúmọ́? Mi ò mọ̀ o. Ni gbogbo ìgbà tó bá fi le wá sọ́kàn mi ni mo máa ń wòọ Ẹ̀mi ẹ sí kàá ẹ̀mi ẹ kàá so mi ò mọ wákàtí mélòó tí mo fi máa wòó. Gbogbo ìgbà tó bá fi lé wá sọ́kàn mi pé ki n wòó ni mo máa ń wòó. Àmọ́ mọ̀ wá sì lè wò kínmó. Ẹ̀mi ẹ kàá, ẹ̀mi ẹ kàá ìgbà mélòó mo máa ń wò.